Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìṣe mi nípa ríro nú padà sí ohun tó ṣẹlẹ̀. Nígbà tí mo bá ṣe àṣìṣe, mo máa ń gba àkókò díẹ̀ láti wo ibi tí mo ti ṣe àṣìṣe àti ìdí tí àṣìṣe náà fi wáyé. Mo máa ń kọ́ ẹ̀kọ́ nínú àwọn àṣìṣe náà kí ń má ba à tún ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú mi. Nígbà mìíràn, mo máa ń kọ́ àkọsílẹ̀ kékeré tàbí rán ìkìlọ̀ kan fún ara mi. Mo tún máa ń gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn ènìyàn mìíràn kí n lè tún dára sí i. Nípa bẹ́ẹ̀, rírántí àṣìṣe mi ń ràn mí lọ́wọ́ láti dàgbàsókè, láti jẹ́ ẹni tó dára sí i, àti láti ṣe dáadáa ní ọjọ́ iwájú mi.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi pẹ̀lú ìbọ̀wọ̀ àti ìbánisọ̀rọ̀ tó dára. Mo máa ń kí wọn, mo sì máa ń bọ̀wọ̀ fún ọ̀rọ̀ tí wọ́n bá sọ. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Nígbà tí a bá ń ṣiṣẹ́ pọ̀, mo máa ń tẹ́tí sí èrò wọn, mo sì máa ń bọ̀wọ̀ fún ìmọ̀ràn wọn. Mo tún máa ń jẹ́ olótítọ́. Kìí ṣe ohun tí mo ṣe ìlérí rẹ̀ nìkan ni mo máa ń ṣe. Mo tún máa ń ṣe ohun tí mo bá rí pé ó tọ́ láti ṣe. Nígbà tí ìṣòro bá wà, mo máa ń yanjú ìṣòro oníkálukú pẹ̀lú àlàáfíà. Nípa bẹ́ẹ̀, ìbáṣepọ̀ wà láàárín èmi àti alábáṣiṣẹ́ pọ̀ mi. Ìbáṣepọ̀ náà sì dára. A sì máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ rere.